Sọ fún wa bí o ṣe ṣẹ́gun ìbẹ̀rù. Mo ṣẹ́gun ìbẹ̀rù nípasẹ̀ gbígba àdúrà. Mo gba ádùrá fún ìgboyà mo sì ṣiṣe tọ̀. Mo ṣiṣẹ́ tán. Mo ṣiṣẹ́ tán. Ara àwọn ohun tí mo máa ń bẹ̀rù tàbí tí mo bẹ̀rù tẹ́lẹ̀, òun náà ni àìlówo lọ́wọ́. Àìlówo lọ́wọ́ kẹ́ni má ni, n nì, àkọ́kọ́ nìyẹn. Ẹni tí mo sì máa ń tú ń bẹ̀rù, n n, a, mi ò le, tún le sọ pé pàtó ohun kan báyìí ni mo tún máa ń bẹ̀rù. Ṣùgbọ́n mo kàn ṣà mọ̀ pé àyà mi máa ń já ní àwọn àsìkò ìgbà mín. Táyà mi ó kọ̀ ṣàdédé já wá, ṣùgbọ́n mo ṣẹ́gun rẹ̀ nípasẹ̀ gbígba àdúrà àti pé mo sì ṣiṣẹ́ tọ̀. Ohun tó ń ràn mí lọ́wọ́ náà ni àdúrà gbígbà. Òun ló ń ràn mí lọ́wọ́, mo sì ṣiṣẹ́ tán. Mo rí pé lẹ́yìn ìgbà tí mo gba àdúrà tí mo sì ṣiṣẹ́ tọ̀, ẹ, ìyípadà, ó bẹ̀rẹ̀ sí ní farahàn nínú ayé mi. Mo rí pé àwọn ǹkan tí wípé táyà mi máa ń já sí tẹ́lẹ̀, mi ò bẹ̀rù ẹ mọ́.

Sọ fún wa nípa rédíò Yorùbá. Rédíò Yorùbá, ẹ̀hń, àwọn ọ̀rẹ́ rédíò Yorùbá, ó máa ń, ó máa ń dùn, ó máa ń dùn, ó máa ń dùn láti gbọ́. Torí wọ́n máa ń ni àwọn, ẹ̀hń, àwọn oríṣiríṣi ètò etí wọ́n máa ń ṣe níbẹ̀. Wo má ń ṣe àwọn oríṣiríṣi ètò tó jẹ́ wí pé ó má ń wuni láti má gbọ́ ni gbogbo ìgbà ẹ̀hń, àwọn ohun tí mo máa ń gbọ́ ní rédíò Yorùbá, òun náà ni kí n gbọ́ ìròyìn, àwọn ẹ̀tọ́, àwọn ètò bíi kí wọ́n ní, ẹ pé wọ́n ń fún yàn ní nǹkan ọ̀fẹ́. Àwọn ètò tó jẹ́ pé, tó jẹ́ pé ó máa ń, tó máa ń, tó máa ń kọ yàn lẹ́kọ̀ọ́. Ẹ̀hń, àwọn, àwọn kàyéfì tó ń ṣẹlẹ̀ ní ìlú, ẹ̀hń, wọ́n máa fi ń ṣètò lórí rédíò Yorùbá. Wọ́n máa fi ń ṣètò kí àwọn ènìyàn lè fi mọ ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú, kí àwọn ènìyàn lè fi mọ ibí tó lè rìn sí eh, tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ ní, níbí, ni àwọn ibí kọ̀ọ̀kan ní agbègbè bí tí yàn gbé, kí ènìyàn lè fi mọ ibí tí ènìyàn a rìn sí. Hmm, ó rédíò Yorùbá ó wúlò lọ́pọ̀lọpọ̀, ó wúlò ọ̀pọ̀lọpọ̀. Wákàtí tí mo máa ń, tí mo máa ń gbọ́ rédíò Yorùbá, òun náà ni wákàtí ní àṣálẹ́ láti bóyá bí aago méje, méje alẹ́ títí dé aago mẹ́sàn án. Nǹkan bí wákàtí méjì ni mo má ń fi gbọ́ rédíò Yorùbá. Ẹ̀hń, èmi àti àwọn ẹbí mi nílé náà ní, pàápàá jùlọ pẹ̀lú ìyàwó mi la jọ máa ń gbọ́ rédíò Yorùbá. Àwọn ta jọ máa ń gbọ́ náà nìyí.

Sọ fún wa nípa igbó tí ó wà ní tòsí rẹ̀. Igbó tó wà ní agbègbè mi tó wà ní tòsí mi, kó dà ilé tí mò ń gbé. Ó ní ilé kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé mi tó jẹ́ pé kò sí ẹni tó ń gbé bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àwọn tán ni ilé wọ́n ti kúrò ní ilé náà. Igbó ti wá wù ní àyíká ilé náà. Igbo ti wu layika igbó ti wù tó jẹ́ pé ó ti, ó ti, ó ti ń, ó ti ń ga tó ilé. Ó ti fẹ́ bo ilé iyen mọ́lẹ̀ tó jẹ́ pé èèyàn tó bá ń bọ̀ láti ìtà gan, wọn lè má rí i. Igbó tó wà ní tòsí mi nìyẹn. Igbó pọ̀ ládùúgbò mi o. Igbó pọ̀ ládùúgbò mi ṣùgbọ́n èyí tó wà ní tòsí mi, òun nìyẹn. Ohun tó wà níbẹ̀ náà ni, ilé. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, ohun tó wà níbẹ̀ náà ni ilé. Ilé àwọn, àwọn tó ń gbé lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa ṣùgbọ́n wọ́n ò sí nílé. Ó sì ti tó bi ọjọ́ mẹ́ta sẹ́yìn tí wọ́n ti, tí wọ́n ti dé, tí wọ́n ti wọ inú ilé yẹn káì. Àkókò? Àkókò o. Kò síí, mi ò le sọ pé àkókò báyìí. Mi ò lè sọ pé àkókò báyìí. Mi o le so pe akoko báyìí.

Sọ fún wa nípa aṣọ tí ìdílé ń wọ̀ pọ̀ ní àjọyọ̀. Aṣọ tí ìdílé ń wọ̀ pọ̀ ní àjọyọ̀. Ta bá ní ohun tí à ń ṣe boya bíi ohun ṣíṣe bí bí ìnáwó tàbí àjọyọ̀ kan tí à ń ṣe ankara, òun ni a máa ń rà. Ankara la máa ń rà, ta sì máa ń rán tó fi máa ń papọ̀. Ta bá ti ra ankara yálà boya bíi ọ̀pá mẹ́fà àbí ọ̀pá mẹ́jọ tí ó lè tó fún awa bí mẹ́ta. A wa sa àǹkóò, a máa ṣàǹkóò. Aṣọ ankara òun la máa ń wọ̀, òun la máa n wọ̀. Ẹ bá ṣe máa n yàn, èmi kọ́ ni mo máa yàn. Tèmi ni wipé kí n ti fún ìyàwó mi ní owó kóhún ti sọ iye tí yóò tó, tí yóò fi lè ra aṣọ náà. Tó bá ti sọ iye e fèmi, èmi óò fún un ní owó. Òun ni o lọ sọ́jà tí yóò lọ wa aṣọ tí ó, tó, tó dùn lójú, tó, tó dùn lójú. Òun ló máa lọ́ wa, a sì ra wá. Tó bá ti rà wá, èmi lèmi máa ń rà, èmi lèmi máa ń fún lówó. Òun lóun, ló máa lọ rà lọjà. Tèmi ni kèmi ti pèsè owó títí ẹ ni pé kóun lọ wà aṣọ tí ó dùn ún lójú wò, tí ó sì da lára. Òun yóò lọ rà. Bí ó sì ṣe máa ń rí, ó máa ń rí rẹ́gí lára wa tàbí tí rán tán. Ó máa ń rí rẹ́gí lára wa, ó máa ń tutu lára, ó, ó da lára, ó sì máa ń bara mu. Osi dùn wo tojepe tawon eeyan bari lára wa nígbà mi won maa beere pe aha nibo leti raso yìí nibo leti raso yi bí àwọn èèyàn ṣe máa ń bí wá nìyí.

Lérò rẹ̀, báwo ni sísùn ní kùtùkùtù ṣe rí? Sísùn ní kùtùkùtù yìí ó, ó pín sí méjì. Tó bá jẹ́ pé sísùn ní kùtùkùtù pé, kí ọjọ́ tó lọ jù, kí ilẹ̀ tó ṣú pátápátá, kí èèyàn lọ sùn. Bóyá láti bi i aago méje àbí aago mẹfa aabọ si i aago méje ìrọ̀lẹ́ kí èèyàn lọ sùn. Tó bá jẹ́ pé sísùn kùtùkùtù yẹn ni, ó máa ń da lára gidi gan ni. Ó máa ń da lára gidi gan torí wípé tèèyàn bá ti ṣe wàhálà, tèèyàn tètè sùn, tí ara ríbi sinmi, tèèyàn sùn dáadáa, tí èèyàn sì jí l'òwúrò ọjọ́ kejì, ara máa ń nà. Bó ṣe máa ń rì nu. Ara máa ń nà. Gbogbo ara ó ń nà tó jẹ́ pé egungun ò le dáadáa láti lè fi ṣe iṣẹ́ ní ọjọ́ kejì. Ṣùgbọ́n tó bá wa jẹ́ pé kùtùkùtù wipé ìdajì tó jẹ́ pé, boyá èèyàn rí orun sùn ní gbogbo alẹ́ tí èèyàn bá fẹ́ sùn ní kùtùkùtù, ìyẹn náà máa ń da. Ìyẹn náà máa ń da. Ó náà máa ń da lára. Ó máa ń da lára. Kò sí èyí tí mi ò le ṣe inú méjèèjì. Mo lè ṣe. Kódà mo ti ṣe rí. Kì í ṣe pé bí boya mo le àbí mi ò lè. Mo ti ṣe rí. Mo ti ṣe rí méjèèjì. Mo ti ṣe. Kò sí ohun tó ń dí mi lọ́wọ́, ohun tí mo lè sọ pé ó ń dí mi lọ́wọ́ náà ni pé ìgbà mí máa ń wà tó jẹ́ pé tó bá jẹ́ pé ká tètè lọ sùn kí ilẹ̀ kó tó ṣú jù, ìgbà mí máa ń wà tó jẹ́ pé àwọn iṣẹ́ mi máa ń wà tí èèyàn máa ń ṣe bi i alẹ́. Ìgbà mí kí èèyàn má tètè jẹun, kó oúnjẹ má tètè jiná. Àwọn nǹkan ti i mo le so pé o n fa idiwọ nìyẹn tó bá dè jẹ́ pé tí ìdajì pé kí èèyàn ó sùn ní ìdajì, tó máa ń dí mi lọ́wọ́ náà ni pé tí bá ti rántí pé mo ń lọ ibi iṣẹ́ ní ọjọ́ kejì tí mo sì gbọ́dọ̀ tètè dé ibi iṣẹ́, àwọn nǹkan tó lè dí mi lọ́wọ́ fún ti ìkejì náà nìyẹn. Bí ó ṣe ń rì lára náà ni pe ó máa ń jẹ́ kí ara kó na. Ara a ná èèyàn farabalẹ̀ sùn tó jẹ́ pé gbogbo ara á nà, egungun á nà dáadáa tí egungun á le láti lè fi ṣiṣẹ́ lọ́jọ́ kejì.

Ṣàlàyé ìlú tàbí àdúgbò tí ò ń gbé. Hmm, ìlú tí mò ń gbé, ìlú tí mò ń gbé, ìlú Ibadan òun ni mò ń gbé. Orúkọ àdúgbò tí mo sì ń gbé ní Ibadan, òun náà ni Wọ̀fún, wọ́n máa ń pè ní Wọ̀fún Olódó. Ìlú dáadáa ni, ìlú tó dára ni, ìlú tí kò kí n sí wàhálà àbí rògbòdìyàn níbẹ̀. Ìlú tó jẹ́ pé ó gba àlejò àti onílé, ó kó, ó kó ènìyàn mọ́ra. Ìlú alàáf- alà-- ìlú tó lálàáfíà ni. Àwọn ènìyàn tó ń bẹ ní àdúgbò wa, tó ń bẹ ní àdúgbò wa, àwọn ènìyàn tó ń bẹ l'àdúgbò wa pọ̀ torí àdúgbò wa ó ti di ìlú ńlá, ó ti di ìlú ńlá. Kì í ṣe àdúgbò kéékèèké, àdúgbò tó ti di ìlú ńlá ni. A a lè sọ pé iyeeye èèyàn báyìí ló wà ní àdúgbò náà. Taa ba ni ka ma ka ni mini méjì, ah! Ki i se bi i ẹgbẹ̀rún mẹ́rin àbí ẹgbẹ̀rún márùn, àdúgbò ńlá ni. Ohun tí, ohun tó wà láàár- tó wà láàárín, ohun tó wà láàárín, kò sohun tó, kò sí nǹkan kan tó wà láàárín níbẹ̀ lẹ́yìn pé boya títì, títì, ó tán. Ohun tí wọ́n, ohun tí wọ́n mọ àdúgbò yìí mọ́, òun náà ni wipé àdúgbò aláláafíà. N tí wọ́n mọ̀ àdúgbò, tan mọ̀ mọ́ àdúgbò yìí niyen, n tan mọ̀ mọ́ àdúgbò yìí niyen, àdúgbò pé àdúgbò tí ò sí wàhálà, iná sì ń bẹ ní àdúgbò wa. Iná ń bẹ níbẹ̀, àwọn èèyàn ó mọ̀ mọ́ pé àdúgbò yẹn, iná máa ń wà níbẹ̀.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Bí mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́, tí n bá fẹ́, mo máa ń, mo máa ń wọ ọkọ̀ ni. Mo máa ń wọ ọkọ̀. Ibi iṣẹ́ mi sì re, ibi iṣẹ́ mi jìnnà sí ibi tí mò ń gbé, sí àdúgbò tí mò ń gbé. Ó jìnnà sí àdúgbò tí mò ń gbé. Bí ọkọ̀ bí mẹ́rin, ọkọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀, òun ni mo máa ń wọ̀ kí n tó dé ibi iṣẹ́. Tí n ba ri kọkọ gbé ọ̀kadà láti àdúgbò mi, màá gbe dé ibi ìkóríta kan, màá tún wá wọ mọ́rúà. Tí màá ti wọ mọ́rúà, màá tún gbe dé ìkóríta kan, màá bọ́lẹ̀, màá tún wọ mọ́rúà mi, màá tún gbe dé ìkóríta mi, màá tún bọ́lẹ̀ ojẹ́ mẹ́ta, màá tún wọ mọ́rúà mi, màá tún gbe dé ìkóríta ibi iṣẹ́, ibi tí iṣẹ́ mi wà. Màá ṣè wá bọ́lẹ̀, màá ṣè wá fi ẹsẹ̀ fi rin wọ ibi iṣẹ́, ibi, ibi ilé iṣẹ́, ibi ilé iṣẹ́ mi.

Kí ni ó máa ń wà nínú òṣìṣẹ́ titun? Nǹkan tí mo má ń wà nínú òṣìṣẹ́ tún tún ná wí pé, kò le, ẹni tí ó bá lè ṣe iṣẹ́, tí ó kí ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́, tí ó ń ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́, tí ó dé kí n rọ́jú àwọn nǹkan tí mo máa ń wà nínú òṣìṣẹ́ ni ìyẹn, ẹni tó sì jẹ́ olóòótọ́. Ẹni tó jẹ́ olóòótọ́ èèyàn, ti ń ṣe pé tẹ́ bá, tó bá ní bẹ́ẹ̀ ní, bẹ kọ́lé bá lódo ẹ̀. Ẹ̀hń, tó bá jọ ti, tó lóòótọ́ èèyàn, ẹ̀hń, torí pé ó dá kí ẹ̀yin ní, ẹ̀hń, olóòtítọ́ èèyàn gẹ́gẹ́ bí òṣìṣẹ́. Ẹ̀hń, ẹni tí èèyàn bá lọ òsì, olóòtítọ́ èèyàn, gé ní, gẹ́gẹ́ bí òṣìṣẹ́, èèyàn máa, iṣẹ́ yẹn ó máa, ó máa, ó máa, ó máa, ó máa, ó máa ran iṣẹ́ yẹn lọ́wọ́ láti lè gbòòrò. Ó máa ràn lọ́wọ́ láti lè gbòòrò. Torí ẹni tó bá jọ loótìtọ́, tí ó ti, tí ó dé kí ń ṣe ìmẹ́lẹ́, tí ó déki ń rọ́jú iṣẹ́, ẹ̀hń, kò ní, kò ní jà, kò lè já èèyàn lọ́lẹ̀. Kò ní já èèyàn lọ́lẹ̀, kò déki ń gbéyẹlẹ́sẹ́, kò ní gbéyẹlẹ́sẹ́, kọ́ ni wá ìṣubú ọmọlàkejì. Ẹ̀hń, àwọn ohun tí mo máa ń wà nínú òṣìṣẹ́ titun nìyẹn.

Ṣàlàyé bí o ṣe ń tọ́jú aṣọ rẹ. Bí mo ṣe máa ń tọ́jú aṣọ mi, tí aṣọ mi bá dọ̀tí, màá fọ, tí n bá sì ti fọ, tí mo ti sa tó ti gbẹ, màá farabalẹ̀ ka, màá ka, màá ka wọlé, màá fi sí ibi tí mo máa ń fa aṣọ sí, màá fi sí ibi tí mo máa ń fi aṣọ sí. Tí ó bá wá jẹ́ pé àwọn aṣọ to jẹ pe ó gba ò pé kí n lọ wọ́n, màá lọ kó tó di pé mo fi kọ́, màá lọ kó tó di pé mo fi kọ́. Bí mo ṣe máa ń tọ́jú àwọn aṣọ mi nìyí. Ìgbà mélòó ni ò ń fọ̀? Tí bá ti wọ aṣọ lẹ́ẹ̀kan, ẹ̀kan tí bá ti wọ aṣọ, màá fọ̀. Mi ò ń wọ aṣọ lẹ́ẹ̀méjì, tí bá ti wọ aṣọ lẹ́ẹ̀kan, mo máa fọ̀. Ibi tí mo sì máa ń sa wọ́n si, bi ọwọ́ ita, ibi ọwọ́ ita, ilé ohun ni mo máa ń sa wọ́n sí, ibi tí mo fi àwọn bi, ibi tí mo ṣe ibi ti èèyàn tí mò ń sa aṣọ sí, ibẹ̀ ni mo máa ń sa sí. Ohun tí mo máa ń ṣe tó bá ya, ohun ni wipé tó bá jẹ́ aṣọ tó jẹ pe oṣe ràn, màá lọ ran, màá ran. Tó bá dẹ̀ jẹ́ pé kò ṣe ràn mọ́, tó ti bàjẹ́, tó ti ya kọjá nǹkan tí èèyàn lè rán, mo máa ń ṣọnù ni, mo máa ń sun wọ́n iná, màá sun wọ́n iná. Tàbí kí n ṣọ́ di inú lẹ̀. Ìkan nínú méjèèjì ni.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? À, ìgbà tí mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́, ẹ́ bí ọjọ́ bí ọ bí ọjọ́ méjì sẹ́yìn, bí ọjọ́ méjì, bí ọjọ́ méjì sẹ́yìn, bá ẹ́, hm, ọjọ́ méjì sẹ́yìn sí èní, òhun ni mo kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́. Torí iṣẹ́ wa, iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ tó jẹ́ wipé, ẹ́ẹ̀, eeyan máa nílò láti kọ ìgbékalẹ̀ àti ètò bí iṣẹ́ ṣe fẹ́ lọ. Iṣẹ́ oojọ́, ó ti ní bí a ṣe máa ń ṣe, ó ti láwọn ìgbékalẹ̀ kan tó jepé ta máa, ta ta nílò láti mọ́ torí pé a tẹ̀síwájú lọ ṣe iṣẹ́ tí a fẹ́ ṣe. Ẹ̀, gẹ́gẹ́ bí olórí, olórí, ẹ́ẹ̀, olórí láàárín àwọn tí a jọ ń ṣe iṣẹ́, ẹ́ẹ̀, èmi ni mo wà ní ipò láti kọ àgbékalẹ̀ ohun ta fẹ́ ṣe fún ọjọ́ náà. Hm, bí ọjọ́ méjì sẹ́yìn, òhun ni mo kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́.

Sọ fún wa nípa ibi tí ojú ọjọ́ ti tutù. Ibi tí ojú ọjọ́ ti tutù, àárọ̀ yìí tí mo jáde tí mò ń lọ ibi iṣẹ́, òun ni ojú ọjọ́ tutù díẹ̀. Kí n tó kúrò ńlé kò tutù kí n tó kúrò ńlé ṣùgbọ́n ńgbà tí mo débi tí mò ń lọ, ní ọ̀nà, ọ̀nà, ọ̀nà ìwó road, ọ̀nà ìwó road ní ìlú Ìbàdàn, ojú ọjọ́ yẹn ó tutù níbẹ̀. Ibi tí mo wà nígbà náà, mo wà nínú kẹ̀kẹ́ márúwá, mo wà nínú kẹ̀kẹ́ márúwá nígbà tí ojú ọjọ́ náà yí padà tó tutù. Nínú kẹ̀kẹ́ márúwá ni mo wà. Ó tutù gidi gan-an ni o, bó ṣe rí ó tutù gidi gan-an. Tó jẹ́ wípé ìgbà tí fún, fún, fúngbà díẹ̀ bí ìṣẹ́jú bí márùn-ún sí mẹ́wàá, àwọn òjò títìǹtín, wọ́n padà rọ̀, wọ́n padà rọ̀. Bí ojú ọjọ́ yìí ṣe tutù ó fa, ó fa òjò títìǹtín tó rọ̀. Ṣùgbọ́n kò ju bí ìṣẹ́jú bí mẹ́wàá sí mọ́kànlá lọ. Ìgbà tí ó lọ, ó, ó, ó ṣe díẹ̀ kó tó, kó tó lọ o. Ó pẹ́ díẹ̀, ó pẹ́ díẹ̀. Ó lò bí, ó lò bí wákàtí bi mẹ́rin sí márùn-ún kó tó di pé ó lọ, kó tó di pé òòrùn padà jáde. Bí wákàtí bi mẹ́rin sí márùn-ún ló tó lọ.

Báwo ni o ṣe ń kí ẹni tí o bá pàdé lójú ọ̀nà? Tí mo bá rí ẹni, ẹni tí mo bá pàdé lójú ọ̀nà, mo máa kí won tó bá jẹ́ àgbàlagbà, màá kí wọn. Tó bá jẹ́ ọkùnrin, màá kí wọn pé "ẹ káàárọ̀ sá". Tó bá jo bìnrin, màá kí wọn "ẹ káàárọ̀ má". Tó bá jẹ́ ọ̀sán ni, "ẹ káàsán" tàbí "ẹ káàsán má" tàbí "ẹ káàsán sir". Tó bá de jẹ́ alẹ́ náà ni, "ẹ ká, ẹ káàlẹ́ sir", "ẹ káàlẹ́ má". Tó bá jẹ́ i boya bí ẹlẹgbẹ́ mi ni, eh alè, mo le, mo le, a lè pa, tó bá jẹ́ pé ọkùnrin ni, mò lè ba lọ́wọ́. A bá ra wa lọ́wọ́, a sì kí ra wa. Ọ̀rẹ́, báwo ni, ṣá lááfíà lọ́'wà? Eh, oro ti mo maa n so náà niyen. Àwọn ọ̀rọ̀ tí mo máa ń sọ nìyẹn. "Ẹ káàárọ̀ sá o", "Ẹ káàárọ̀ má o", eh "Ẹ káàsán má o", "Ẹ káàsán sá o", "Ẹ káàlẹ́ má o", "Ẹ káàlẹ́ sá o". Eh tó bá jẹ́ pé àwọn eh, bí, èèyàn tó jẹ́ pé dede ẹgbẹ́ mi, a máa kí ra pé a, "ọ̀rẹ́, báwo ni o? Ṣá lááfíà lọ́'wà o". Ohun tí ó ń padà wá, eh ohun tó ń pa, ohun tó ń padà wá náà ni pé wọ́n, ẹniyen náà máa dá mí lóhùn náà ni. Tó bá jẹ́ pé ẹni jẹ́ pé ó jù mí lọ ni, àwọn náà á dá mí lóhùn pé "a! Káàlẹ́ o, báwo ni o?" Eh "káàsán o, báwo ni o?" Eh, eh "káàárọ̀ o, báwo ni o? Ṣá lááfíà lọ́'wà o". Oun náà fi ma dami lohun to ba de je pe, eh, eh, egbe mi ni, to je pe bi ọ̀rẹ́ ta ba ti ba ra wa lowo ti n ba ti a pe ọ̀rẹ́ se alafia lowa oun náà a dami lohun pe alafia ni o tàbí kó oun náà bi mí padà pé "ṣé dáadáa ló wà o?" eh, n to maa n padà wa niyen. Ìgbà mélòó ni ọ̀rọ̀ ń gbà? Ah ìgbà mélòó? Eh ó rí bí ẹẹkan sí ẹ̀ẹ̀mejì náà ni. Bí ẹẹkan sí ẹ̀ẹ̀mejì, òun náà ló ń gbà.

Ṣé o fẹ́ràn tea tàbí ohun mìíràn? Ṣàlàyé bí ó ṣe ń ṣe ẹ́. Mo fẹ́ràn tea o. Mo fẹ́ràn tea gidi gan ni. Mo fẹ́ràn tíì gidi gan. Ó kọ je pé tea rírà ní ìlú ta wá ń sì ó ti wọ́n. Ó ti wọ́n kò dàbí ìgbà kan tó jẹ́ pé ó, ó wá lẹ̀ tó jẹ́ pé mo lè rà á nígbà tó bá wù mí. Níìsínyi gbogbo nǹkan ti wọ́n, tea náà sì ti wọ́n. Mo sì fẹ́ràn tíì gidi gan. Mo fẹ́ràn ẹ̀ gan. Àwá-- ìgbà tí mo máa ń fẹ́ràn tea, wákàtí tí mo máa ń fẹ́ràn tea, òun náà ni àsìkò ìgbà tí ó bá jẹ́, àsìkò òtútù tàbí àsìkò òjò tàbí lálẹ́ tí n bá fẹ́ sùn. Mo máa ń fẹ́ràn torí ó máa ń ṣiṣẹ́ lára gan tí ẹ̀ n bá mu tea lálẹ́ sùn. Ẹni pe tí èèyàn mu tea, tí èèyàn sì sùn, tí èèyàn fì sùn, ó máa ń ṣiṣẹ́ lára gan. Ehn, mo máa ń fẹ́ràn rẹ̀ pẹ̀lú búrẹ́dì. Mo máa ń fẹ́ràn rẹ̀ pẹ̀lú búrẹ́dì àti ẹyin. Mo ṣe máa n fẹ́ràn ki n mu tea mi nu mo máa ń fẹ́ràn kí n mu pẹ̀lú ìyàwó mi. Mo máa torí ó ti-- kò mọ̀ mi lára kí n máa dà jẹun. Mo máa ń fẹ́ràn kí máa mu pẹ̀lú ìyàwó mi.

Sọ fún wa bí a ti ń, sọ fún wa bí a ṣe ń tọ́jú oúnjẹ nílé, bí a ṣe ń tọ́jú oúnjẹ nílé. Tó bá jẹ́ oúnjẹ sísè, oúnjẹ téèyàn ti sè, èèyàn á fi sí inú ìkòkò téèyàn ti sèé, èèyàn á fi sílẹ̀ ńbẹ̀. Téèyàn bá dẹ̀ ti jẹẹ́ tó bá di bóyá bí ọwọ́ ìrọ̀lẹ́ tó bá jẹ́ pé oúnjẹ téèyàn sè lọ́wọ́ àárọ̀ téèyàn jẹ ńbẹ̀ tó wá di ọwọ́ ìrọ̀lẹ́ m'álẹ́ téèyàn fẹ́ jẹ yòókù. Èèyàn óò gbé e kaná láti lè jẹ́ kó gbóná, òun ló ṣe, òun ló fi máa dá láti jẹ tó bá dẹ̀ jẹ́ pé èèyàn fẹ́ sọọ́ di àárọ̀ ọjọ́ kejì náà ni, èèyàn óò gbé e kaná lálẹ́ kó lè gbóná kó má lè bàjẹ́ kó tó di ọjọ́ kejì. Ṣùgbọ́n tó bá jẹ́ oúnjẹ tútù ni, tó jẹ́ pé oúnjẹ tí a ò tíì sè táa fẹ́ tọ́jú, àá wá inú àwọn ike dàá sí. Àwọn ike tó jẹ́ pé kò níhò tí èèrà lè wọ̀ tàbí àwọn eku lè wọ̀, aá sì gbé sí ibi tó jẹ́ pé kì í ṣe tí ò máa mú ooru. Ibi tó jẹ́ pé tó tutù tí ì ṣe pé ooru yóò wá mu tí gbogbo oúnjẹ wa, gbogbo oúnjẹ máa wá ju. Ohun tí à ń tọ́jú, ohun tí à ń tọ́jú náà ni oúnjẹ. Ohun tí à ń tọ́jú, òun náà ni oúnjẹ. Ibi táa dẹ̀ tí ń tọ́jú ẹ̀, ibi yàrá, ibi yàrá àbí ibi táa lè pè ní ọgbà, ibi téèyàn ti ń tọ́jú oúnjẹ, ibi táa ti ń tọ́jú ẹ̀ nìyẹn. Ọjọ́ mélòó, iye ọjọ́ ó, irú oúnjẹ tí a bá fẹ́ tọ́jú òun ló máa sọ iye ọjọ́ tí a fi lè tọ́jú ẹ̀. Tó bá jẹ́ wípé oúnjẹ sísè ni a fẹ́ tọ́jú, ó pẹ́ ju ọjọ́ méjì. Tó bá wá jẹ́ pé oúnjẹ tó tutù ni, ẹ́hẹ̀n ìyẹn la le máa sọ pé oṣù kan, oṣù méjì sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.